Àgbàlá òjò jẹ́ ohun tí gbogbo ìdílé kọ̀ọ̀kan ní ní ilẹ̀ aláwọ̀ dúdú. Nígbà tí awa wà ní èwe, tí òjò bá ti rọ̀, a ó kó ọ̀pọ̀lọpọ̀ ike àti ohun tí a fi ń gbé òjò síta gbangba lẹ́nu ọ̀sọ̀rọ̀. Bí òjò yìí bá ti ń rọ̀, a máa gba enu ọ̀sọ̀rọ̀ dà sínú àwọn ike tí a kó síta. Àwọn ike wọ̀nyí tí òjò bá ti ń rọ̀ sínú rẹ̀ tó bá ti kún, a ó máa kó àwọn ike wọ̀nyí lọ sínú ilé láti lọ máa dà á sínú àwọn ohun mìíràn àwọn ike mìíràn tí a ní sínú ilé láti fi gba omi ró. Tí àwọn omi yìí bá ti ń kún, a ó gbé ike padà wá síta láti tún fi wá gbé òjò. Láti dáhun ìbéèrè tó sọ pé, "ṣé o ní àgbàlá òjò?" Bẹ́ẹ̀ni, mo ní. Kì í sì ṣe pé èmi nìkan ni mo ní irú àgbàlá báyìí nítorí àgbàlá yìí jẹ́ àgbàlá òjò. Ó jẹ́ ohun tó jẹ́ wípé tí a bá rin agbègbè wa ká, a ó rí ọ̀pọ̀lọpọ̀ tó ní ohun tí wọ́n fi ń gbé òjò, tó fi ń gbé òjò. Torí pé omi òjò jẹ́ omi ọ̀fẹ́ tí Eledua fi jíǹki wa ní ilẹ̀ aláwọ̀ dúdú àti àwọn ilẹ̀ ìbò mìíràn. Ṣùgbọ́n títí ilẹ̀ aláwọ̀ dúdú le mi mọ́ nígbà tí ṣe pé mo ti dé ilẹ̀ ìbò mìíràn rẹ. Mo fẹ́ nígbàgbọ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé kọ̀ọ̀kan ni wón máa ń ní àwọn ìjákulẹ̀ kọ̀ọ̀kan nípa bí wọ́n ṣe ń rí omi. Ó ṣe é ṣe kó jẹ́ pé kí iná ìjọba kí ó má ṣe déédé, tàbí kí ó bọ́ sí àsìkò ọ̀gbẹlẹ̀, tàbí kó jẹ́ wípé ibi tí wọ́n ti ń pọn omi kí ọ̀nà rẹ̀ kí ó jìn, tàbí kó jẹ́ pé ibi tí omi tí wọ́n ń mu pàápàá kó má bo jùmu tó. Ṣùgbọ́n omi òjò tí ń bọ́ láti ojú ọ̀run yìí, ó jẹ́ omi tí o dára púpọ̀. Ó sì jẹ́ omi tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé kò lábà wọn, kò sì ní abukun kankan. Tí omi yìí tó jọ bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀, a ó sáré gbé ike síta láti lè fi pọn àwọn omi yìí. Mo fẹ́ ṣe àlàyé ọ̀nà pàtàkì tí a ti lè lo omi òjò. Bí omi òjò ṣe wúlò fún ẹni kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́, láti fi ṣe ìdáná fún lílò àti fún, fún mímu. Ẹlẹ́ẹ̀kejì, láti fi ṣe iṣẹ́ oko. Ẹlẹ́ẹ̀kẹta, mi ò tíì rò ó ní ìyún. Fún alákọ̀ọ́kọ́, fún mímu. A máa ń gbé omi òjò fún lílò, fún dìdáná àti fún mímu àti fún wíwẹ̀. Ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi ni a ti ń ní omi tó dá nílé aláwọ̀ dúdú fún mímu. A sì ní àwọn ibi tí omi ti dára. Ṣùgbọ́n ní àwọn agbègbè kọ̀ọ̀kan wà tó wọnu, tó jẹ́ wípé omi òjò yìí ni wọ́n gbẹ́kẹ̀lé jù púpọ̀ nípaápàá jùlọ nígbà òjò bá ń rọ̀ fún mímu àti fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń lo omi fún. Tí òjò bá ti dé, wọ́n á kó kete omi síta láti fi gba àwọn òjò. Òjò tó bá ń rọ̀ yìí, wọ́n á sì lọ sínú ilé láti lọ re dá omi náà sínú àwọn ike tí wọ́n ti gbé pamọ́ sínú ilé láti fi gbé omi náà pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ irú ìdílé báyìí ló máa ń ní ohun kan amú omi tutù tí Yorùbá ń pè ní àmù. Inú àmù yìí ni wọ́n máa ń da omi fún mímu ni wọ́n máa ń dà á sí. Torí pé àmù náà, àmọ̀ ni wọ́n fi ṣe ìkòkò àmù. A sì máa ń.